Ẹ láìpẹ́, mo ó máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo mọ̀ wípé láyé ta wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ tó ń ta ọjà àbí olùdókòwò kékeré tàbí ńlá náà ti wà lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Mo sì ti ń gbèrò láti máa rajà lórí ibẹ̀ náà. Àmọ́ ohun tí ó jẹ́ kí n tí máa ra ǹkan lórí ibẹ̀ ni wípé ìgbà mìíràn ohun tí mo fẹ́ rà, tí mo ní ìfẹ́ sí láti rà ó ṣe é ṣe kí n nílò rẹ̀ ní kíákíá tàbí kó wà ní ara wọ́tọ́ mi ní kíákíá. Ṣùgbọ́n tí ń bá ní kí ń béèrè fún láti rà lórí Íńtánẹ́ẹ̀tì, ó lè tó bí ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ kí n torí bó deje pé kó mo dẹ̀ nílò rẹ̀ kíákíá. Ìdí nìyí tí mi fi sábà fi ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n láìpẹ́ mo ó máa ṣe bẹ́ẹ̀ torí wípé mo ti ń rí i pé àwọn ǹkan kan wà tí mi ò ní tètè nílò tó jẹ́ pé àìtètè ríra tàbí àìtètè gbé de ọ̀dọ̀ mi kò ní fa ìyọnu kankan fún ohun tí mo nílò rẹ̀ fún.

À bẹẹni o, pàápàá ìbéèrè yìí ó jẹ́ ìbéèrè tó ṣàpèjúwe irú ẹni tí mo jẹ́. Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa jí ní àfẹ̀mọ́júmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti máa ń jí níbi ago mẹ́rin kọjá tàbí ìgbà mìíràn kí ó tó di kí ago mẹ́rin tó lù. Torí pé bí mo ti lẹ tètè sùn, mo máa ń ní èròngbà ti tètè jí láti ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe kí n tó bẹ̀rẹ̀ ọjọ́ mi. Tí mo bá ti jí láàárọ̀ ní ìdají tí mo, tí mo gbàdúrà tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Baba. Lẹ́yìn ìgbà náà, mo ń mú àwọn iṣẹ́ kan ṣe tí mo ní láti ṣe kí n tó dìde láti fún yin láti wẹ̀ tàbí láti ṣe àwọn iṣẹ́ ilé kankan. Nítorí náà, bẹ́ẹ̀ ni mo máa ń, mo jẹ́ ẹni, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti tètè máa jí láàárọ̀ láti mú iṣẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa na ara. Mo fẹ́ràn kí n máa ṣe eré ìdárayá nítorí pé iṣẹ́ tí mo ṣe lánàá, mo mọ̀ wipé ó ní bó ṣe máa fi ààbò sí ara mi, ó máa nẹipà lórí ara mi. Pàápàá tó bá jẹ́ pé, pàápàá wọn ní ìgbà tí mo ní láti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n tó ṣó, bẹ́ẹ̀ ni. Nítorí náà lẹ́yìn èyí, mo ní láti wá tàbí láti ṣe ohun tí yóò mú kí ara mi na ró padà dáradára. Tí n bá ti ṣiṣẹ́ ní ọjọ́ kan lọ́jọ kejì, mo máa fẹ́ ki ara mi kí ara mi tò. Èyí tó wà lára ìdí tí mo fi fẹ́ràn kí n máa ki n maa wẹ̀, kí n tó sùn ní alẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí wipé ṣíṣe èyí o máa ń jẹ́ kí ara mi tò nígbà tí mo bá jí ní òwúrọ̀ ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni, pàápàá tea, mo fẹ́ràn kí ń máa, kí ń máa mú tea. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò kó fẹ́ràn láti máa mú tea nìkan. Mo fẹ́ kí n tú fi, kí n mú tea pẹ̀lú oúnjẹ mìíràn bí, bí búrẹ́dì a tó ń pè ní búgàn nínu, ní ọ̀dọ̀ wa ní, ní, níbí yìí. Mo fẹ́ kí ń máa mú lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ wípé ó ti to ọjọ́ mẹ́ta kan tí mo ti mú mọ, ṣùgbọ́n ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa mú. Mo fẹ́ kí tea tí mo bá fẹ́ mú kó ki dáadáa, kó ládùn, kì í kan ṣe kó ládùn ṣùgbọ́n kó jẹ́ èyí tó jẹ́ pé ó yẹ kó, ó yẹ kí èròjà tó wà nínú rẹ̀ kó péye dáradára tí mo bá fẹ́ mú. Mi ò kí ń fẹ́ kí omi kó pọ̀ jù nínú tea tí mo bá fẹ́ mú. Bẹ́ẹ̀ ni, kí adùn, adùn ìrèké rẹ̀, ṣúgà àti àwọn èròjà tó kù kó, kó, kó, kó ṣe déédé. Irú tea báyìí ni mo fẹ́ràn kí ń máa mú.

Mo fẹ́ràn ìyàrá tí mo máa ń sùn àti ìyàrá tí mo ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìyàrá àbáwọlé tàbí ìyàrá tí a pè ní parlour tí àwọn àlejò lè wà tàbí tí mo ti le wo ohun tí mo lágbàyé nínú ẹ̀rọ, mo máa wọ̀ran. Ṣùgbọ́n mo fẹ́ràn ìyàrá tí mo ti ń sùn torí mo fẹ́ràn kí n dá wà nígbà mìíràn láìsí ẹni tí yóò, yóò dìmi lọ́wọ́ àti ìyàrá tí mo ti ń ṣiṣẹ́. Nítorí pé ibí yìí ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí, kí n lè rí ìwà ẹ, kí n fi hàn wípé mo jẹ́ ẹni tó mọ tó n ṣe àti wípé ọ̀nà tí mo ń gbà láti rọ́wó ó jẹ́ ọ̀nà tó, tó, tó bójú mu. Mo to fẹ́ràn kí n máa lo ọpọlọ mi, kí n máa ṣàṣàrò. Ìdí nìyí tí mi kò fẹ́ kí ariwo wà ní ibi tí mo bá wà, tí mo bá ti ń ṣiṣẹ́ tàbí tí mo bá dùbúlẹ̀ sí ní ìyàrá ìsun mi tàbí ibi ìṣiṣẹ́ mi.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ràn ẹ̀fọ́ arówó jẹja, ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà báyìí, fún ìgbà pípẹ́ báyìí mi ò tíì rí jẹ tàbí mi ò tíì jẹ. Nítorí náà báyìí mo ti ní, mo ti ṣàwárí ẹ̀fọ́, ẹ̀fọ́ ewédú àti ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ ewédú jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn si, ó ní bó ṣe ń fà bí ilá, ṣùgbọ́n kò yọ tó bí ilá. Ẹ̀fọ́ úgú náà ó jẹ́ ẹ̀fọ́ tí àwọn Igbo fẹ́ràn láti máa jẹ, tí àwọn Yorùbá náà ń jẹ dáradára. Ó jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn jù lọ. Báyìí tí mo bá rí ẹ̀fọ́ arówó jẹja, màá jẹ́ o dára dáradára. Ṣùgbọ́n lóòrèkóòrè tí mo bá fẹ́ jẹ oúnjẹ èkèlè, mo fẹ́ràn kí n máa fi ẹ̀fọ́ úgú tàbí ẹ̀fọ́ ewédú kí n máa fi jẹ́

Rárá o, mo ti ṣé rí lóòtọ́ mo ti tan Ìkíni lórí fóònù mi, ṣùgbọ́n fún ìgbà pípẹ́ báyìí mi ò kí ń tan Ìkíni lórí fóònù mi mọ́. Mo kàn máa ń jẹ́ kí, kí fóònù mi ṣe bó ṣe ye kó ṣe. Ìyẹn ni wípé tó bá lẹ́ni tí mo fẹ́ pè, màá, màá kàn pè ẹni náà tààrà, ye ó dẹ̀ lọ. Ṣùgbọ́n ìgbà mìíràn, ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí ìgbà mìíràn, àwọn tó bá ń pè mí tí mo gbé ìpè wọn, màá ma rí ìkíni, mẹ́séjì ìkíni lórí fóònù àbí ìtẹronṣẹ́ ìkíni. Ṣùgbọ́n ó ti pẹ́ tí èmi ti ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ò dà wá mọ̀ bóyá tó bá yá o boya mo tun lè padà ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo kàn fẹ́ràn kí n, mo fẹ́ràn kí n má, kí ń má tú ṣe, mo fẹ́ràn kí n lo fóònù mi ní oríṣiríṣi ọ̀nà ju pé kí ǹkan máa pè lọ. Ṣùgbọ́n tí tan Ìkíni lórí fóònù, ìyẹn ni kì í ṣe ohun tó, tó ti ń wá sọ́kàn mi àbí tí mo ní ìyára tàbí ìwúrí láti ṣe.

A, ó ti pẹ́ tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ mọ̀. Ìgbà náà ni ìgbà tí mo ṣì ń, tí mo ṣì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń, tí ń, tó ń fẹ́ràn láti máa polówó, polongo oun tí ń ṣe, láti gba tàbí láti rí àwọn oníbàárà tuntun. Ìgbà náà mo máa kọ àwọn tí, àwọn iṣẹ́ tí mo le ṣe fún ilé iṣẹ́ kan tàbí olùdókówò kan. Bẹ́ẹ̀ ni, láti lè rí, láti lè jẹ́ kí wọ́n mọ èrè tó wà nínú dídí darapọ̀ mọ́ ẹ tàbí dídókòwò pẹ̀lú mi. Ṣùgbọ́n fún awọ̀n ìgbà kan báyìí nítorí irú iṣẹ́ tí mo yàn láàyò tàbí tí mo ti, torí pé mo, mo pa iṣẹ́ mi dà. Láti ìgbà náà mi ò nílò àti máa kọ ìgbékalẹ̀ iṣẹ́ kankan. Ṣùgbọ́n a lè sọ bóyá lọ́jọ́ iwájú, bóyá tí ń bá ní ilé iṣẹ́ kan tí mo ní láti kó àwọn ìdókò tàbí ẹni, àwọn olùbá, olùbárajà tí wọ́n jẹ́ gbòógì. Ó ṣe é ṣe kí, kín, kín ní láti kọ ìgbékalẹ̀ iṣẹ́ mìíràn tàbí ìgbékalẹ̀ iṣẹ́ tuntun. Ṣùgbọ́n fún ìgbà pípẹ́ báyìí mi ò tí nílò àti kọ ìgbékalẹ̀ iṣẹ́ kankan.

Bó tilẹ̀ jẹ́ pé mi ò lè sọ wípé mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, ṣùgbọ́n ìgbà mìíràn tójú mi bá ti, tójú mi bá ti lọ òkè ní aṣálẹ́, mo máa ń wíwo tí mo bá ti wá, tí mo bá ti wò òkè tí mo wojú sọ́mọ̀, tí mo rí bí àwọn ìràwọ̀ yìí ṣe ń tàn. Ó máa ń jẹ́ ìwúrí fún mi àti ìyàlẹ́nu àti ìgbóríyìn fún Ọlọ́run baba tí ó dá àwọn ìṣẹ̀dá wọ̀nyí. Ṣùgbọ́n ìyẹn ò sọ wípé kí n máa wo ìràwọ̀ láti bọ wọ́n tàbí láti mọ ohun tí wọ́n ń sọ nípa mi. Rárá, nítorí pé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Krístì tí mo jẹ́ èmi ò gbàgbọ́. Bíbélì kò fi iye wa tàbí kò kọ́ mi láti máa wo ìràwọ̀ lá-- fún mímọ ẹni tí mo jẹ́ tàbí ohun tí ó máa ṣẹlẹ̀ sí mi, torí pé ẹni tí mo jẹ́ láti jẹ́ kí n mọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú Jésù Krístì. Ṣùgbọ́n ìgbàkígbà tí mo bá ní láti wo àwọ̀ sọ́mọ̀ ní alẹ́ tí mo sì rí àwọn ìràwọ̀, ó máa ń rán mi léte tó máa ń ṣí mi níyè láti mọ ohun tí a ṣẹ̀dá ti ṣe, tí Ọlọ́run mi ti ṣe lórí ilẹ̀ ayé, àwọn ohun tí ó dá tó jẹ́ àgbá iyanu.

Èyí ti pé báyìí, ìgbà tí irú èyí ṣẹlẹ̀ kẹ́yìn ní bí, bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn nígbà tí mo ṣì wà ní ilé tí mò ń gbé nígbà náà, mò ń jáde mò wá pàdé ìkan lára ọ̀rẹ́ mi tatún jọ lọ sí ilé, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà. Ó ṣe é ṣe kó jẹ́ pé àdúgbò náà tàbí àdúgbò tí ó jina sí àdúgbò náà ló ń gbé. Ṣùgbọ́n láti ìgbà náà mi ò tí lè sọ pé mo pàdé àwọn ọ̀rẹ́ mi, àyàfi àwọn ará nínú Kristi tí a pàdé lórí ẹ̀rọ káyélujára lórí àwọn òpó abánidọ́rẹ̀ẹ́ nígbà náà. Ṣùgbọ́n kì n ṣe gbogbo ìgbà ni èyí máa ń ṣẹlẹ̀. Nítorí náà mo lè sọ wípé ó ti pẹ́ tí mo ti pàdé àwọn, àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn tàbí tí mo ti pàdé ìkan nínú àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Bó tie je pé mi ò fi bẹ́, mi ò lè sọ pé mo ní mi ò lọ̀rẹ́ púpọ̀. Ṣùgbọ́n àwọn tí à rìn tájọ máa ń tájọ wà ní ilé ẹ̀kọ́ nígbà náà tí a sunmọ́ ra. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti pàdé ìkan nínú wọn kẹ́yìn.

N ò lè sọ wípé mo ní ibìkan pàtó tí mo fẹ́ràn lọ jù ní àkókò yìí ṣùgbọ́n níwòn ìgbà to, to jẹ́ pé mo jẹ́ ẹni tí ko ki ń jáde púpọ̀púpọ̀, ìgbà tí n bá ní àǹfààní láti jáde, ibi tí mo máa ń jáde lọ jù ni ilé ìtajà tàbí ibi ìtajà tí n bá fẹ́ lọ ra nǹkan kí n de ṣe gbogbo ìgbà ni èyí máa ń ṣẹlẹ̀ tàbí tí n bá ń lọ láti gba owó díẹ̀ ní inú ẹ̀rọ ìpa owó jáde tí a mọ̀ sí ATM. E. Àwọn ibi tí mo máa ń sábà lọ ni èyí, ṣùgbọ́n mi ò lè sọ wípé ibi kan báyìí ni mo fẹ́ràn láti máa lọ jù. Èyí tó bá yẹ kí n lọ tàbí ibi tó bá nílò, ibi tó bá yẹ kí n lọ ní àkókò kan, ibẹ̀ náà ni màá lọ. Ṣùgbọ́n ohun, ìgbà mìíràn wà tó bá yẹ pé o pe tí mo jáde mọ́ àti lọ bẹ̀ àti lọ bóyá mo fẹ́ lọ ra ǹnkan tàbí mo fẹ́ lọ rí ẹnìkan, ó tun lè jẹ́ inú dídun mi wípé níwòn ìgbà tó pẹ́ tí mo jáde mọ́ pé màá tó rí bí ìta ṣe rí àti màá tun gba atẹ́gùn tó yàtọ̀ sí ibi tí mo ti kúrò, màá tun gba ṣára.

Bẹ́ẹ̀ni o, etí mi dára kò dẹ́ sí ǹkan kan. Bíbélì mi ti è sọ wípé nípa ìfẹ́ olùgbàla, ó ní kì yóò sí ǹkan. Bẹ́ẹ̀ni etí mi méjèèjì ló dára ló ń ṣiṣẹ́ dáradára. Bẹ́ẹ̀ni ìgbàkúgbà tí mo bá dẹ̀ ríi wípé etí mi ti dọ̀tí, bẹ́ẹ̀ni màá dẹ̀ wá oun tí màá fi ró. Ṣùgbọ́n bẹ́ẹ̀ni etí mi dára. Mo má a ń gbọ́, mo má a ń gbọ́ oun yékéyéke, mo má a ń gbọ́ oun yékéyéké. Mo dẹ̀ má a ń gbọ́ oun dáradára ní etí mi méjèèjì.

Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máà ń, mo máa ń fiyèsí ohun tí mo bá ṣe tàbí ohun tí mo bá sọ. Nítorínà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà mi ò nílò láti jẹ́ kí ẹnìkan sọ àṣìṣe mi fún mi. Bó tí lè jẹ́ wípé tí ènìyàn bá sọ àṣìṣe mi fún mi, bẹ́ẹ̀ni mà á gbà á. Ṣùgbọ́n nkankan ni o. Kò sẹ́ni tó fẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà a kì í fẹ́ kókó gbọ́ pé a ṣe àṣìṣe. A fẹ́ dàbí wipé kò ṣẹlẹ̀. Ṣùgbọ́n a mọ̀ wípé lóòótọ́ ni a ṣe. Ṣùgbọ́n tí mo bá ṣe àṣìṣe kan mo máa ń gbà pé mi ní ìgbà mìíràn mo ti lè fẹ́ sọ pé mo lè, mo lè fẹ́ ṣàlàyé pé bí èyí ṣe ṣẹlẹ̀. Bóyá kì í ṣe pé, kì í ṣe pé àṣìṣe tí mo, tí mo mọ̀ mọ̀ ṣe ni. Ṣùgbọ́n tí mo bá wá rí pé lóòótọ́ ni mo ṣe àṣìṣe yìí, mo máa ń gbà, mo máa ń gbà wípé lóòótọ́ ni mo ṣe àṣìṣe yìí tàbí àṣẹ̀nà yìí. Ṣùgbọ́n ẹní àkója mo fẹ́ràn láti máa rò nípa tàbí mo jẹ́ ẹni tó máa ń fẹ́ láti máa rò nípa àwọn ìgbésẹ̀ mi. Àwọn ìgbésẹ̀ mi yálà ó dára tàbí kò dára láti lè mọ bí mo ṣe máa gbé wọn tàbí ṣe àtúnṣe sí wọn lẹ́yìn o rẹ̀yin tàbí ní ọjọ́ iwájú.

Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn láti máa ka ìwé àti láti mọ̀ láti fẹ ìmọ̀, ìmọ̀ mi lójú. Mo fẹ́ràn kí n máa kọ́ nǹkan tuntun. Ní, mo ní ẹ̀kọ́ tó jinlẹ̀ nípa bí a ṣe ń polongo iṣẹ́ ẹni. Láìpẹ́ yìí mo ti gba àwọn certificate àwọn ìwé ẹ̀rí láti, láti ní ìmọ̀ tí ó, láti bùkún ìmọ̀ mi nípa abala, ẹẹ̀, iṣẹ́ yìí. Ṣùgbọ́n ní oṣù díẹ̀ sẹ́yìn, mo tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bí AI ṣe le ràn'yàn lọ́wọ́ láti lo àwọn, àwọn áàpù lórí ẹrọ káyé lu jára tàbí ayára bí àṣá láti lè fi polówó ohun tí ènìyàn ń tà. Bẹ́ẹ̀ ni mo ṣì wà, mo ṣì wà nínú kíkọ ìmọ̀ tuntun yìí tí mo dẹ̀ mọ̀ wípé bó dẹ̀ jẹ́ pé mi ò sí ní abala iṣẹ́ náà mọ́, mo ṣì nílò rẹ̀ yálà báyìí tàbí tó bá yá. Mo tún mọ wípé tí moò bá nílò rẹ̀ mọ́, ó máa lẹ́ni tó máa jàǹfàní rẹ̀ lọ́dọ̀ mi tó bá yá. Ṣùgbọ́n mo mọ̀ wípé mo ṣì máa nílò rẹ̀ torí àwọn èrògbà fún àwọn iṣẹ́ tí mo ní fún ọjọ́ iwájú. Nítorí náà mò ń kọ́ nǹkan tuntun sí lóòrèkóòrè nípa iṣẹ́ mi tàbí níbi iṣẹ́ mi.

Rárá o, mi ò lọ bẹ̀ ri, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ilé ìṣẹ̀nbáyé yìí wọ́n ń ṣàfihàn àwọn ohun ìṣẹ̀nbáyé, àwọn ohun tó sọ nípa agbègbè kan, ìlú kan, ènìyàn tàbí èdè kan tó jẹ́ wípé nígbà náà ó jẹ́ kò ṣe é máàní tàbí tó ṣàpèjúwe ìró orílẹ̀ èdè ènìyàn agbègbè èdè bí èyí ní ẹ̀kún rẹ́rẹ́. Èmi mọ̀ pé ó jẹ́ pàtàkì torí àwọn ilé ìṣẹ̀nbáyé yìí wọ́n máa ń jẹ́ kí àwọn, àwọn ènìyàn tàbí àwọn ọ̀dọ́mọdé tí wọ́n ò mọ̀ ìgbà tí àwọn kiní yìí ṣẹlẹ̀, tí wọ́n ò bá-- tí wọ́n mọ̀, wọ́n mọ̀ ìgbà tí ìtàn yìí ṣẹlẹ̀, tí nǹkan yìí ṣẹlẹ̀, tí wọ́n bá rí àwọn ohun tí tó jẹ́ àmì fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, wọ́n á le mọ̀, wọ́n á le kọgbọ́n nípa ohun tó lè ṣẹlẹ̀ sí wọn rí tàbí ohun tó ní í ṣe pẹ̀lú ẹni tí wọ́n jẹ́ tàbí ohun tó dúró fún èdè àwọn ìlú wọn tàbí tó ṣàpèjúwe wọ́n ní ẹ̀kún rẹ́rẹ́. Ó ṣe é ṣe kí n gbé èyí yẹ̀ wò ní ọjọ́ iwájú, ṣùgbọ́n báyìí, a, mo lè sọ pé mi ò ṣe ẹni tó fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀nbáyé, bó tilẹ̀ jẹ́ wípé mo mọ̀ tí àwọn, àwọn ilé yìí ń ṣe tàbí ohun tí wọ́n tú mọ̀.

Mi ò ní ọjọ́ kan pàtó fún ìsinmi ọdọọdún. Bó ti jẹ́ pé mo mọ̀ wípé ó dára kí ènìyàn máa ní ààyè tàbí àkókò fún ìsinmi. Bẹ́ẹ̀ni, kó tún lè ronú kí kó tún lè ronú nípa àwọn tó ṣe tó ti ṣe ní ọdún tí ní ọdún náà tàbí àwọn àwọn tó ṣe dáradára, àwọn tí ó ṣe dáradára tàbí àwọn tó yẹ kó ṣe àti kó tun lè ní èróngbà àbí àfojúsùn tàbí àkọsílẹ̀ tàbí àlàkalẹ̀ tàbí ètò tó dára fún ọdún tuntun. Èyí dára lóòótọ́ ṣùgbọ́n èmi ò ní àlàkalẹ̀ kankan fún ìsinmi fún fún ìsinmi ọ̀tọ̀ tàbí láti ní ààyè kan tàbí ìgbà kan fún ìsinmi bó ti jẹ́ pé ó dára. Bẹ́ẹ̀ni, èyí náà wà lára èróngbà mi wípé tó bá yá èyí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ó níí ṣe pẹ̀lú irú ipò tí mo wà tàbí tí irú bí iṣẹ́ mi bá ṣe, ọ̀nà tí mo bá ń gbà ń ṣiṣẹ́ nígbà tó bá yá, èyí ló máa sọ bóyá àkókò ìsinmi bí èyí yóò wà fún mi tàbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n mo mọ̀ wípé kò sí ìgbà tí èyí ò ní ṣẹlẹ̀. Mo mọ̀ wípé kò sí ìgbà tí kò ní sí àlàkalẹ̀ fún ìsinmi bó ṣe ọdọọdún ni o, oṣooṣù ni o ṣùgbọ́n ọdọọdún yẹn ló wọ́pọ̀ jù.

Rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Mi ò kí ń jẹ gọ́ọ̀mù ṣùgbọ́n, aà, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń jẹ, pàápàá àwọn tó ń ṣeré ìdárayá tàbí àwọn tó ń ṣeré tó ní agbára tàbí tí wọ́n nílò ohun tó máa jẹ́ kí ara wọn kó yá gágá. Ìru eyìí wọ́n wà dáradára, ṣùgbọ́n èmi ò ní, ẹ́, ohun tó lè máa jẹ́ kí ń jẹ. Ṣùgbọ́n mọ́ tí àwọn ìgbà kan tí, ẹ́, ó ní nǹkan tí mo fẹ́ lẹ̀ nígbà náà tí mo máa n ra gọ́ọ̀mù láti jẹ́ kí ń lè lò ó láti lẹ, ẹ́, awon tí mo fẹ́ lẹ̀ náà torí pé gọ́ọ̀mù ó jẹ́ ohun tó ní èèmú tó máa ń mú nǹkan dáradára. Ẹni tó lè lẹ ojú ohun tó bá dí bíi rọ́, ẹ́, bíi rọ́bà, àwọn nǹkan bẹ̀ẹ́nyẹn bẹ̀ẹ́yẹn. Ṣùgbọ́n yẹn ni pé mo ti jẹ́ rí ṣùgbọ́n mi ò kan jẹ ẹ́ pé torí pé oun wù mí jẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọdé, ọ̀pọ̀lọpọ̀ ọmọdé fẹ́ràn láti máa, láti máa jẹ gọ́ọ̀mù ṣùgbọ́n nígbà tá gba bá ti dé àwọn nǹkan bẹ́ẹ̀ kì í wù yàn jẹ mọ́

Irú iṣẹ́ tí mò ń ṣe kò gbà á, kì í ṣe iṣẹ́ tó máa ń ní àwọn oníbàárà ní báyìí. Iṣẹ́ tó jẹ́ pé èmi àti e, ohun tí mò ń ṣe ni. Hmmm, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn láti máa jẹ ounje osan pẹ̀lú oníbàárà láti fa ojú oníbàárà náà mọ́ra, tàbí láti, láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ó jẹ́ àṣà wọn láti fi ìfẹ́ hàn sí àwọn oníbàárà wọn nítorí pé àwọn oníbàárà yìí wọ́n fẹ́ ilé iṣẹ́ tí ó máa mọ ìwúlò wọn tàbí pàtàkì wọn wípé láìsí wọn kò sí bí irú ilé iṣẹ́ báyìí bó ṣe lè tẹ̀síwájú àti wípé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ léèní náà ń fẹ́, náà ti ń wá àwọn ọ̀nà oríṣiríṣi láti tayọ fún àwọn láàárín níwájú àwọn oníbàárà tó pọ̀ káàkiri torí ẹ̀rí ilé iṣẹ́ bí ọgọ́rùn tó jẹ́ pé ǹkan kan náà náà ń ṣe oníbàárà kan náà náà fẹ́ fa ojú rẹ̀ mọ́ra tàbí fẹ́ fa ojú wọn mọ́ra. Nítorí náà àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tàbí ọ̀nà ni àwọn ilé iṣẹ́ yìí ń gbé láti fa ojú oníbàárà mọ́ra kí wọ́n lè jẹ́, kí ilé iṣẹ́ wọn lè tẹ̀síwájú.

Oríṣiríṣi ohun ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ tàbí èróńgbà tàbí ìwúrí fún iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ ọ̀nà àbáyọ tàbí ó ń gbo ohun kan gbóògì tàbí rẹ̀dí gbògì tí mo fi ṣe ohun tí mò ń ṣe tàbí tó ń fún ní ìtara ní ibi iṣẹ́. Òun ni àwọn tí mò ń ṣe tàbí òun ni ọ̀nà, ọ̀nà àbáyọ tàbí àfojúsùn tàbí àbájáde iṣẹ́ tí mò ń ṣe. Iyẹn ni wípé mo ti fi ojú wò kí ni, èrè wo ni iṣẹ́ yìí máa mú wá. Iyipada wo ni ó máa mú bá ayé mi tàbí ayé àwọn, àwọn tó yi mi ká tàbí àwọn ẹbí mi. Èyí gan-an gan-an ló máa ń jẹ́ ẹ, àfojúsùn mi tàbí ohun tó máa ń fún mi ní ìtara tàbí ìwúrí láti tẹpá mọ́ ohun tí mò ń ṣe. Torí pé mo mọ wípé lẹ́yìn ìrẹ̀yìn tí èrè náà bá dé, ó máa jẹ́ ohun tó máa mú ìyẹ́padà bá mi àti àwọn ẹbí mi.

Ohun mímu tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn omi, mo fẹ́ràn míìkì tàbí, tàbí wàrà ní ọ̀dọ̀ wa tí a ń pè ní ọ̀dọ̀ wa. Mo dẹ̀ fẹ́ràn ohun ẹlẹ́rìndòdò Coca Cola tàbí Fanta. Mo fẹ́ràn bí àwọn kìnnì yìí, ẹ, mo fẹ́ràn bí wọ́n ṣe ń fi ọkàn balẹ̀ pápa tí wọ́n bá tutù dáradára. Mo fẹ́ràn wọ́n láti má a mu wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi kì í mu èyí bẹ́ẹ̀ni ṣùgbọ́n ohun tí àkọ́kọ́ tí mo fẹ́ràn jù ni omi. Mo tún fẹ́ràn míìkì tàbí tíì. Èyí tó tẹ̀lé ni ohun amúnútutù tàbí ẹlẹ́rìndòdò kooki tá tún lè pè ní Fanta. Mo fẹ́ràn láti má a, láti má a mu èyí.